Ó wù mí kí mọ bí a ti ń ka àwòrán ilẹ̀. Ó sì jẹ́ ohun tí mo rí pé ó ṣe kókó láti mọ̀. Nítorí pé àwọn àsìkò kan wà tí èèyàn máa ń fẹ́ láti mọ bí àwòrán ilẹ̀ ṣe rí. Fún ìdí èyí, ìn tó wà lọ́kàn mi láti mọ̀ ni, ṣùgbọ́n bí àkókò yìí ṣe rí àti bí gbogbo nkan ṣe lé kókó, ni mi ò fi tí mọ̀ bí mo ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ẹ̀kọ́ rẹ̀ láti lọ kọ́. Ṣùgbọ́n mo lè, mò ń wò bóyá kí n lọ rí àwọn ẹbí mi tàbí àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan tí mo mọ̀ pé wọ́n mọ̀ nípa bí a ti ń ka àwòrán ilẹ̀, bóyá ohun tí wọ́n lè kọ́ mi ni. Ṣùgbọ́n mo ní àwọn àsìkò kan báyìí tí mo lọ rí wọn, mo wá sọ fún wọn ohun tí mo fẹ́. Ó pẹ́ ẹ kan tó dá mi lóhùn, ó pẹ́ gidi gan kan tó dá mi lóhùn ìgbà tí ìkan nínú wọn ó padà sọ̀rọ̀ sí i. Ó ní àwòrán ilẹ̀ e ṣe ohun tí èèyàn kan lè dédé kọ́ èèyàn. Tí bá ṣe pé bóyá ẹni náà lọ sí ilé ìwé tàbí ó gba, ó ti kọ́ nípa rẹ̀, ni wọ́n bá díẹ̀ tẹ́lẹ̀ wípé, ṣùgbọ́n tí àwọn bá ní kawọn yẹ ṣe kọ́ mi láti ìbẹ̀rẹ̀, ó máa jẹ́ ǹkan tí ó máa le díẹ̀ because mo ti, mo ti di àgbàlagbà. Ohun tó wà ní orí mi, ó ti pọ̀ gan-an wípé o-- àti, àti kọ́ kò lè dúró sí mi lórí tí mi ni mọ ní àwọn, ìdojúkọ kọ̀ọ̀kan wípé yóò le díẹ̀. Òwe ṣùgbọ́n tó bá jẹ́ wípé ohun tí ó wà lọ́kàn mi láti kọ́ ni wípé, màá ní, màá ní láti san owó tó tó owó gidi, ní pé, torí pé a jẹ́ ọ̀rẹ́, ó túmọ̀ sí pé bọ́yá ohun lè kọ́ mi ní ọ̀fẹ́ tàbí kóun má gba nǹkan tó yẹ kí òun gbà. Mo wá ní bí èló ni ǹkan tí ó lè gbà yìí. Ó wá ní, àh! Òun ó gbà tó bí five hundred thousand màá ní, àh! Kí ló dé? Ṣé tí mo bá ní five hundred thousand lọ́wọ́, ṣe màá sọ pé mo fẹ́ kọ́ irú ǹkan báyìí? Ọlá bí ǹkan ṣe le kókó ló jẹ́ kí èmi náà sọ pé mo fẹ́ kọ́ ẹ̀kọ́ kún àwọn ǹkan tí mo mọ̀ díẹ̀ díẹ̀ tẹ́lẹ̀. Ìgbà tó wá ń pe adúru owó yì fún mi, ibo ló ti fẹ́ kí n rí? Ó wá ń sọ fún mi wípé, ẹ̀ka ni, ẹ̀ka oríṣiríṣi ni bí a ti ń ka àwòrán ilẹ̀. Ó pín sí wípé, ẹ́ẹ́, àfi tí mo bá fẹ́ kọ́ ẹ̀ka kan ló ya kù ni òun tún lè yọ owó kúrò nínú owó mi. Mo wá ń sọ fún un wípé, àh! Ṣé tí mo bá kọ́ ẹ̀ka kan wípé ṣe ó wá ní ìtumọ̀ ni? Ó wá ń sọ fún mi wípé, àh! Mo gbọdọ̀ mọ ohun tí mo fẹ́ ṣe ni o àfi kí ń ṣa ti san owó yìí wípé tí èmi bá le san kí n gbójú kúrò níbẹ̀ wípé, àjẹ́ pé kì í ṣe ǹkan tí, àrà, àrà, kì í ṣe ara n tí Ọlọ́run sọ pé ń ṣe nù. Mo wá sọ fún un pé ó dá. Kí a ṣe báyìí pé tí mo bá ṣe, tí mo bá fi lè kọ́ tán wípé màá sin òun gan-an fún ọdún méjì àti ààbọ̀, ṣùgbọ́n kò ní gba owó. Ṣùgbọ́n kì í ṣe pé bóyá màá máa gba owó oúnjẹ lọ́wọ́ rẹ. Ìkankan bá àún wípé tí ń fi kọ́ tán pé èmi ní gbà owó oúnjẹ tàbí anything lọ́wọ́ ẹ pé màá mọ bí màá ṣe mọ dé sí ọ̀dọ̀ rẹ ní ojoojúmọ́. Ó wá rẹ́rìn ín pé, àh! Tó bá jẹ́ pé bá un ni gbogbo wọn ṣe ń rí ni pé ọ̀pọ̀ èèyàn ni ò bá ti kọ́sẹ́ wípé kò easy bẹ́ẹ̀ yẹn ni. Nkankan mo wá ní ṣé bí a ti ń ka àwòrán ilẹ̀ náà wa jẹ́ ohun tó le tó bẹ́ẹ̀ yẹn ni tí ó wà lé kókó fún láti kọ́ mi pẹ̀lú bá ṣe jọ jẹ́ ọ̀rẹ́ torí pé ṣé mi ń ní àwọn àpá bó mí tí èmi náà ti ní ìwúlò fún ni. Ó wá ní, àh! Èmi ni, èmi mọ̀ ìyun ò wípé kò sí ǹkan tó kan òun kan ìyẹn wípé, àh! Ìṣẹ́ ọ̀un ni wípé ntó bá sì wu òun ló ń lè fi, ara tó bá wu òun ló ń lè fi iṣẹ́ ọ̀un dá. Ìkankan bẹ́ẹ̀ ni. Mo wá ń sọ fún un wípé kò sí wàhálà ńgba náà, wípé bó bá sa ṣe jẹ́, wípé ó máa jẹ́ kó mọ̀. Mò kan wá wò wípé, àh! Bí a ti ń ka àwòrán ilẹ̀, kó yẹ kó lè mọ̀ láti mọ̀ ní ayé òde táa wà ní ìsìn. Bí mo ṣe gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi nu, mo sì wọ orí íńtánẹ́ẹ̀tì lọ nu. Mo wá wá àwọn ǹkan tí wọ́n fi ń ka àwòrán ilé. Mo wá rí pé kò ṣe àwọn ǹkan tó le jù náà. Mo wá ń kọ gbogbo ẹ sílẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Bí mo ṣe bá kọ gbogbo ẹ sílẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan, ó wá, mo wá ń ṣe ìka rẹ̀. Mo wá ń, mo wá ń ṣe ìwádìí ẹyọ kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ náà ni mò ń kọ sílẹ̀ tí mo sì ń ṣe practical le lórí kí ó lè yé mi. Mo ti bẹ̀rẹ̀ rẹ̀ láti bí oṣù bí i méjì báyìí. Ṣùgbọ́n mi ò tí ì le fọwọ́ sọ̀yà wípé ntí mo ti mọ̀ dájúdájú ni ṣùgbọ́n mò mọ̀ pé láìpẹ́ láijíná.

Àti iṣẹ́ àti ìgbésí ayé, ohun ọ̀tọ̀tọ̀ méjì ni wọ́n ṣùgbọ́n ta bá fojú inú wo dáadáa, láìsí ìgbésí ayé kò sí iṣẹ́, láìsí sí iṣẹ́ kò sí ìgbésí ayé. Torí iṣẹ́ la fi ń dẹni gíga, iṣẹ́ la fi ń jí èèyàn, iṣẹ́ la fi ń lọ́wọ́ lọ́wọ́, iṣẹ́ la fi ń bọ́ ọmọ, la fi ń bọ́ aya, la fi ń bọ́ ìyá, la fi ń bọ́ bàbá, la fi ń bọ́ àwọn àbúrò, la fi ń tọ́jú ìlú, la fi ń tọ́jú ara wa. Iṣẹ́ la fi ń kọ́lé, la fi ń ra mọ́tò, la fi ń ṣe ohun oríṣìíríṣìí. Láìsí iṣẹ́ bí ọ̀lẹ lèyàn ṣe máa ń rí. Láìsí iṣẹ́ kò sí owó, kò sí jíjẹ, kò sí mímu. Fún idi eyí, inú iṣẹ́ ni ìgbésí ayé wà, inú ìgbésí ayé náà sì ni iṣẹ́ wà. Ṣùgbọ́n àsìkò méjèèjì ó ní bí Ọlọ́run ṣe pín fun àti bí àwa èèyàn náà ṣíṣe máa ń rìn fún ara wa. Àsìkò iṣẹ́ a máa ń fi ìgbésí ayé sẹ́gbẹ́ kan. Láṣùkù ta bá ń ṣiṣẹ́ láti wá jíjẹ tàbí mímu, a máa ń fi àsìkò sí. Ọjọ́ Ààrọ̀ ṣe kókó ó sì ṣe pàtàkì fún ẹ̀dá láyé láti wá iṣẹ́ òjọ́ lọ, láti wá jíjẹ àti mímu lọ. Ọjọ́ Ìrọ̀lẹ́ mọ́ àsálẹ́ jẹ́ àsìkò fún ìsinmi tí a sì tún lè fi wé àsìkò ìgbésí ayé, bóyá láti gba afẹ́ tàbí láti ṣe eré káàkiri. Ẹ̀ láti ọjọ́ Ajé títí di ọjọ́ Jímọ̀ tó ń jẹ́ ìparí ọ̀sẹ̀, ọjọ́ ìṣẹ́ ni. Ọjọ́ Satide títí di Sunday ó jẹ́ ọjọ́ ìgbésí ayé àti ọjọ́ ìsinmi nínú ìwòye tèmi. Àwọn àsìkò iṣẹ́ wà fún iṣẹ́ láti fi wá iṣẹ́. Ẹni tí ò bá seṣẹ́ láti fi wá iṣẹ́ lọ, ẹni tó ní iṣẹ́ láti fi ṣe iṣẹ́ tó ní lọ́wọ́, láti fi wá owó, láti fi ṣe ọrọ̀ ajé, láti fi ṣe, ṣe ẹ́ akíkanjú. Àwọn àsìkò yìí ó jẹ́ àsìkò tó ṣe kókó nínú ìgbésí ayé ẹ̀dá láti w-- láti wá àwọn ènìyàn, láti pe àwọn ènìyàn mọ́ra, láti fi ṣe ìdàgbàsókè ìlú, ayé ara wa àti àwọn tí ó ṣe kókó ní àyè wa. Àsìkò yìí ni àsìkò iṣẹ́. Àsìkò iṣẹ́ jẹ́ àsìkò tí a máa ń fi ṣe nǹkan, bóyá láti kọ́lé ni tàbí láti ra ilẹ̀ ni tàbí láti tọ́jú ẹbí ni. Àwọn àsìkò iṣẹ́ rè. Àwọn àsìkò yìí sì jẹ́ àsìkò tí a gbọdọ̀ yà sọ́tọ̀, bóyá láti Àárọ̀ títí di ago méjì ọ̀sán ni tàbí láti Àárọ̀ títí di ago márùn-ún ìrọ̀lẹ́ tàbí láti Alẹ títí di ilẹ̀ mọ́ ni. Àwọn àsìkò yìí jẹ́ àsìkò tí a lè fi ṣiṣẹ́. Àsìkò iṣẹ́ jẹ́ àsìkò pàtàkì tí a máa ń kojú sí iṣẹ́ tí a sì kì í fẹ́ ìdíwọ́ kankan, bóyá nípa afẹ́ ayé ni tàbí ohun kan mì tí kò ní ìtumọ̀ lọ títí. Àwọn àsìkò yìí ó jẹ́ àsìkò iṣẹ́. Mo mọ̀ tí mo bá fẹ́ ṣe iṣẹ́ mi, mo máa ń fi iṣẹ́ mi sí Àárọ̀ kùtùkùtù láti bí ọwọ́ ago méje tàbí ọwọ́ ago mẹ́fà Àárọ̀ títí di ọwọ́ ago bí i méjì ọ̀sán. Àwọn àsìkò yìí ni mo máa ń fi ṣiṣẹ́ kárakára gidi tí mo sì kì í fẹ́ ìdáwọ́ kankan tí mo sì máa ń fi ẹ́ àsìkò ìgbésí ayé mi sí bí ọwọ́ ago mẹ́rin ọ̀sán títí di ọwọ́ Alẹ tí mo fẹ́ sinmi. Àwọn àsìkò ìgbésí ayé yìí jẹ́ àsìkò tí mo fi máa ń wá ọ̀rẹ́ lọ tàbí láti fi wo ẹ́ eré orí ìtàgé tàbí láti fi ṣe eré mi, bóyá láti fi ṣe eré ìdárayá kí ara mi lè nà àti kí ara mi lè jí pépé tàbí láti fi sinmi. Ọwọ́ Alẹ jẹ́ àsìkò tí mo fi máa ń sùn tí mo sì fi máa ń sinmi dáadáa tàbí tí mo máa ń fi wà pẹ̀lú àwọn olólùfẹ́. Àsìkò iṣẹ́ ṣe pàtàkì bẹ́ẹ̀ sì ni àsìkò ìgbésí ayé náà sì ṣe pàtàkì tí ẹ a sì gbọdọ̀ dá méjèèjì papọ̀ kí ìrìnàjò náà kó má ba dàrú. Nítorí pé tí a bá gbé àsì-- ẹ́ à ìgbésí ayé wọ inú iṣẹ́ kò ní jẹ́ kí a lè ṣe iṣẹ́. Tí a bá sì gbé iṣẹ́ wọ inú ìgbésí ayé kò ní jẹ́ kí a mọ bí ìgbésí ayé ṣe yẹ kó rí. Fún dé yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni àsìkò méjèèjì tó sì yẹ kí a máa là lọ́tọ̀ọ̀tọ̀ tí a sì gbọdọ̀ gbé méjèèjì wọ inú ara wọn kí iṣẹ́ kó bá lè ṣe é ṣe, kí ìgbésí ayé náà kó bá lè ṣe é gbé, kọ́ náà lè ṣí, kọ́ náà lè là fún wa. La fi gbọdọ̀ pín àsìkò yìí sí méjì kí a lè rí iṣẹ́ ṣe kí a sì lè rí ìgbésí ayé gbé bẹ́ẹ̀ ni.

Síse síṣẹ́ ju wákàtí lọ gan gan kọ́ ni ìṣòro bí ó ṣe kí àti rí iṣẹ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo lè ṣiṣẹ́ ju wákàtí lọ tí iṣẹ́ bá wà nílẹ̀. Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ dáadáa ní àsìkò tí iṣẹ́ bá wà nílẹ̀. Ṣùgbọ́n ìgbà mí tí kò bá sì í ṣẹ́ nílẹ̀ gan, ìjókòó ó máa ń sú yan débi wípé èèyàn kan jókòó, èèyàn kọ́wọ́ lọ́wọ́. Ìrònú gan o ma bá yàn rí pé kò ṣiṣẹ́, kò sí owó. Ṣo àwọn nǹkan yìí jẹ́ oun tó máa ń mú ni ní ìrònú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà? Nítorí pé tí iṣẹ́ bá wà, orí èèyàn ó wù láti ṣiṣẹ́. Àwọn nǹkan yìí ó sì balẹ̀ wípé bí a ṣe ń ṣiṣẹ́ náà ni owó náà ṣe ń wọlé. Ọ̀pọ̀lọpọ̀ èròjà ló yẹ kí kí a fowó ra. Ṣùgbọ́n ìgbà tí ó bá ti ṣiṣẹ́ nílẹ̀ gan, kí ni èèyàn fẹ́ ṣe? Wípé k'èèyàn ka wọ́ lọ́wọ́ lọ, k'ọlọhuń ṣàánú. Ìgbà mí tí mo bá lọ sí ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ mi yòókù tí wọ́n ṣiṣẹ́, mo máa ń rí wọn tí wọ́n máa ń ṣiṣẹ́ dáadáa tí gbogbo bẹ̀ tí ó sì máa ń kún tí oníkálùkú ó mọ̀. Bí ó bá tí ń fi ọ̀tún ṣe ni ó mọ̀ fi òsì ṣe. Ìgbà mí gan an mo máa ń sọ fún wọn wípé, tí kò bá ní burú fún yín bóyá kí n jókòó kí n bá yín ṣe iṣẹ́. Tí wọ́n bá sì i ni, àwọn niṣẹ́ ńlẹ̀. Mo máa ń bá wọn ṣe iṣẹ́ tí mo sì máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Débì wípé ìgbà tí ń bá kúrò gan, owó tí ń mú kúrò bẹ́ẹ̀ gan, ó máa ń fẹ́ ju owó tí èmi gan máa ń rí ní ààyè ọ̀dọ̀ mi lọ. Fún idi yìí, mo ní ìfẹ́ láti máa ṣiṣẹ́ nítorí pé iṣẹ́ ṣe kókó, iṣẹ́ sì ni màá ṣe tí màá fi rówó. Fún dé yìí mo máa ń ṣe iṣẹ́ kí n lè rí owó dáadáa. Mo sì máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ǹtó bá ti fi lẹ́ mú tí iṣẹ́ fi pọ̀ nílẹ̀, ó ti dájú fún mi wípé èmi ò ṣiṣẹ́ ju wákàtí lọ. Mo máa ń ṣiṣẹ́ ní àti bí ọwọ́ ago mẹ́sàn-án àárọ̀ títí di ọwọ́ ago bí márùn-ún ìrọ̀lẹ́ nígbà mí tí ó bá yẹ ká tètè ṣíwọ́ iṣẹ́. Àsìkò bí ọwọ́ ago márùn-ún ìrọ̀lẹ́ ni a máa ń ṣíwọ́ iṣẹ́. Ṣùgbọ́n ní titèmi, lẹ́yìn ìgbà tí mo bá ṣíwọ́ iṣẹ́ ní ago márùn-ún, mo kàn sáré lọ sí mi bí iṣẹ́ju bí i mélòó kan. Tí mo bá ti wá sí mi yìí tí àwọn yòókù bá ti lọ sílé, èmi ó ṣẹ̀ṣẹ̀ máa ń padà sí ẹnu iṣẹ́ tí ń ṣì ṣe iṣẹ́ bí wákàtí bí i mẹ́rin sí márùn-ún mi kí n tó ṣíwọ́ iṣẹ́. Kì í ṣe pé báyìí wákàtí mẹ́rin sí márùn-ún yìí gan ni ó mọ̀ ń jẹ́ kí n ṣíwọ́ iṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ tí ó yẹ kí n ṣe ní ìjọ́ kejì, màá ti ṣe gbogbo ẹ̀ sílẹ̀ ní ìjọ́ yen Tí mo bá ti wá parí gbogbo àwọn iṣẹ́ yìí, lẹ́míná yẹ̀ se ṣẹ̀ wá mọ́ lọlé. Èmi ò sì kí ń rí rọ̀ wípé boya o máa ni mí lára nítorí pé nǹkan tó ti mọ́ mi lára ni. Ìgbà tí mo wà pẹ̀lú daddy mi ní ìlú nígbà yẹ́n, èmi àti wọn ajọ máa ń ṣiṣẹ́ nínú oko dé bí pé ta bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní àárọ̀ báyìí, ó ti di alẹ́ ká tó ṣíwọ́ iṣẹ́ tí ó sì ti jẹ́ nǹkan tí ó ti mọ́ mi lára tí gbogbo èèyàn gan tí mọ̀ wípé ṣiṣẹ́ ò ṣe nǹkan tí kò mọ̀ ní mi lára láti ṣe. k'Ọlọ́hun ma fi àìsàn ṣ'èèyàn. Ìgbà tí mo ti wá dá wà yìí tí búkátà sì tún ti wà lọ́rùn, ó jẹ́ nǹkan tí ó máa ń ṣe pàtàkì fún mi láti ṣiṣẹ́ kí n lè rí owó. Ọ̀pọ̀ ìgbà tí ó bá ti ṣiṣẹ́ lẹ́ báyìí, ìrònú máa ń bá mi ni dé bí pé ma mọ̀ wípé irú ayé wo ni. Owo owo si se koko tori ojoojumo laa n na owo ojoojumo ni a n jeun ojoojumo ni a n make expenses ti o si se koko ki a ri Owo wole pada ti a le ri owo na nitori awon omo wa nle awon aburo wa nle ti mo fe nawo fun fun di eyi ki yo wu mi ki n ma ri ise se opo igba ti mi o ba ri ise se ni mo maa n lo si odo awon egbe mi to ku boya won ni ise nle ti mo si maa n bawon se ise ti mo ba bawon sise fun ojo bi meta ma tun pada lo si odo mi lati wo ise to wa nle boya ise tun ti to se fun mi emi i like kin se ise kekeke mo maa n like kin pa ise mi po soju kan kin si se boya ijo kan ni ma fi se boya ijo meji ni maa se kin le gba owo ni lodidi ise se koko o Iṣẹ́ sì ṣe pàtàkì gidi gan. Fun di eyi emi i fi ise sere mo si maa n sise koja wakati ni lopolopo igba boya lori ero inteneeti tabi ise owo kaakakiri mo maa n nife lati se ise ju asiko ti o ye kin se ise lo kin le ri owo mi gba lodidi bi mo se maa n se ise temi ree o.

Oríṣi àwọ̀ bí mẹ́ta ni mo fẹ́ràn jù tó ṣì jẹ́ ohun tí mo mú ní kókó gan nínú ìgbésí ayé mi, tí mo sì máa ń fi ṣe iṣẹ́ mi tàbí tí mọ máa ń nífẹ̀ẹ́ láti rin pẹ̀lú nídi iṣẹ́ mi. Àwọ̀ àkọ́kọ́ ni àwọ̀ ewé tá mọ̀ sí àwọ̀ green. Àwọ̀ kejì ni àwọ̀ funfun tá mọ̀ sí àwọ̀ white. Mo nífẹ̀ẹ́ sí àwọ̀ omi aró, èyí tó jẹ́ blue náà, mo nífẹ̀ẹ́ sí. Àwọn àwọ̀ yìí jẹ́ àwọ̀ tí mo mọ́ ń, tí mo mọ̀ ń bá nílò, tí mo ṣì máa ń lò gidi gan, pàápàá jùlọ àwọ̀ funfun àti àwọ̀ ewé. Àwọ̀ ewé jẹ́ àwọ̀ tí ó jọ mọ́ bí orúkọ mi Evergreen. Bẹ́ẹ̀ni, nítorí pé Evergreen jẹ́ ohun tí kò le tí, tí kò le sá, tí kò sì lè bàjẹ́, tó jẹ́ pé títí láíláí ni óún ni a mọ̀ sí Evergreen. Fún idí ẹ̀yìí, àwọ̀ ewé jẹ́ àwọ̀ tí mo nífẹ̀ẹ́ sí jù, tí mo sì máa ń fẹ́ rí ní àyíká mi ní gbogbo ìgbà, bí mo ti fẹ́ máa rí àwọ̀ funfun. Àwọ̀ omi blue jẹ́ àwọ̀ tí mo máa ń lò sínú àwọn àwọ̀ yòókù yìí. Tó jẹ́ pé káàkà tí kí n fi lo àwọ̀ bíi red tí mi ò fí gbogbo ará nífẹ̀ẹ́ sí tàbí àwọ̀ dúdú tí mi ò nífẹ̀ẹ́ sí, màyá lo àwọ̀ blue yìí. Àwọ̀ blue yìí ni mo tún máa ń lò. Ṣùgbọ́n kìí ṣe pé bóyá, àwọ̀ mẹ́ta yìí ni àwọ̀ tí mo máa ń dá nìkan lò. Ó kàn jẹ́ àwọ̀ tí mo nífẹ̀ẹ́ sí jù ni, tí mo fẹ́ràn jù, òun ni. Mo nífẹ̀ẹ́ àwọ̀ mẹ́teta yìí, mọ, mọ sì máa ń fi ṣe oríṣiríṣi design, bóyá láti fi ránṣọ ni tàbí láti fi kun lé ni tàbí láti fi ṣe oríṣiríṣi nǹkan nínú ilé ni tàbí níta ni. Àwọn àwọ̀ yìí ni àwọ̀ tí mo máa ń lò jù. Mo nífẹ̀ẹ́ sí àwọ̀n àwọ̀ mi, ṣùgbọ́n kìí ṣe pé bóyá, àwọ̀ tí ó dúdú jù tó jẹ́ pé òun nìkan ni dúdú, bóyá bí aṣọ wíwọ̀ kí tí aṣọ bá jẹ́ aṣọ tó jẹ́ aṣọ dúdú, mi ò ní fẹ́ síi, mi ò kí ń lé ń wọ̀. Tàbí tí aṣọ bá jẹ́ bí aṣọ pupa, mi ò ní fẹ́ síi, mi ò kí ń lé ń wọ̀. Aṣọ pupa jẹ́ aṣọ tí mi ò fi, tí mi ò fẹ́ràn sí. Bẹ́ẹ̀ ṣì ni aṣọ dúdú jẹ́ aṣọ tí mi ò fẹ́ràn sí. Ṣùgbọ́n kìí ṣe pé bóyá, tí aṣọ, tí àwọ̀ dúdú bá wà ní ara aṣọ tí oríṣìíríṣí àwọ̀ mi ó wà níbẹ̀, bóyá mi ò lè lò, mo lè lò. Ṣùgbọ́n mi ò fẹ́ kí ó jẹ́ àwọ̀ yìí nìkan ni àwọ̀ tí màá mọ̀ lò ni mi ò fi fẹ́ràn sí. Kìí ṣe pé bóyá tí aṣọ bá jẹ́ àwọ̀ olómi ewé green, mí lè lò ó bẹ́ẹ̀ náà. Wípé bóyá ọ̀un nìkan ni green, bẹ́ẹ̀ ni mi lè lò ó bẹ́ẹ̀ náà. Mọ kàn ní, mo kàn nífẹ̀ẹ́ sí wípé kí àwọ̀ jẹ́ green kó, kó bóyá wọn yìí mọ́ white kó jẹ́ bíi white and green. Wọn, kọ́n wá mí, míṣ ẹ̀ mọ́ra wọn, wón kàn fi ṣe design tó, tó lẹ́wà. Ẹ̀hẹn, àwọn bí mo ṣe nífẹ̀ẹ́ sí rẹ̀. Mo nífẹ̀ẹ́ sí oríṣiríṣi àwọ̀, ṣùgbọ́n àwọ̀ mẹ́ta yìí ni àwọ̀ tí mo fẹ́ràn jù tó jẹ́ pé tí mo bá rí àwọ̀ mẹ́ta yìí, màá ti mú àwọ̀, àwọ̀ green, màá ti mú àwọ̀ white, màá ti mú àwọ̀ blue kí n tó mú àwọ̀ mi. So ìdí ni tí mo fi fẹ́ràn àwọn àwọ̀ mẹ́ta yìí. Ṣùgbọ́n àwọ̀ green ni àwọ̀ tí mo kanlẹ̀ nífẹ̀ẹ́ sí jù. Lẹ́yìn rẹ̀ ni àwọ̀ funfun. Àwọ̀ funfun gan ló fẹ́ pọ̀jù nínú aṣọ tí mo ní. Nítorí pé àwọ̀ funfun jẹ́ aṣọ ààlà, ó sì jẹ́ aṣọ tí àwọn èèyàn máa ń rí, tí inú wọn máa ń yọ sí i yán. Nítorí pé gbogbo ìgbà kígbà tí èèyàn bá wọ aṣọ funfun báyìí, ó máa dàbí ẹni pé bí inú èèyàn ṣe rí ni aṣọ èèyàn náà rí i ni. Fún idi ẹ̀ yìí, ó jẹ́ aṣọ tí àwọn èèyàn máa ń respect tí èèyàn bá wọ̀, tó sì jẹ́ pé gan-an ó máa ń fa àlùbáríkà àti ìlọsíwájú fún èèyàn ní ìgbà kúgbà tí èèyàn bá wọ̀. Aṣọ funfun jẹ́ aṣọ tó máa ń ṣe pàtàkì, tí wọ́n sì máa ń lò fún oríṣiríṣi, ẹ́, òde tó jẹ́ pàtàkì. Bóyá bí òde bí òde ìgbéyàwó tàbí òde, àwọn òde ńlá ńlá ńlá ni won máa ń sábà lo aṣọ funfun sí. Tó sì máa ń jẹ́ ẹni tí ó máa ń fi èèyàn ní ìdùnnú tàbí ìfọ̀kànbalẹ̀. Tó sì máa ń jẹ́ kí èèyàn ní confidence nígbà kúgbà tí èèyàn bá wọ aṣọ funfun yìí. So aṣọ funfun jẹ́ aṣọ tí mo nífẹ̀ẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo sì máa ń wọ wọn tí kì í sì sú mi, tí mo sì máa ń lò wọ́n ní ìgbà tó bá wù mí. Aṣọ funfun ni mo fẹ́ràn jù.

Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá sìn, mo máa ń fi ọpẹ́ fọ́ lọ́rùn nítorí pé sísìn jẹ́ ohun tó ní agbára gan nínú ìlera ẹ̀dà tí èèyàn ò bá lè sìn. Nǹkan burúkú gidi ni. Fún ìdí èyí tí èèyàn bá sìn, pé a láyìí káwọn èèyàn tàbí tí èèyàn bá dá wá tí èèyàn bá sìn láyìí káwọn èèyàn, èèyàn ó sọ pé mo fi ọpẹ́ fọ́ lọ́ wá. Lẹ́yìn èyí, èèyàn ó sì ṣe gáfárà tàbí kí èèyàn bá-- kí èèyàn bo imú rẹ̀ nígbà tí èèyàn bá fẹ́ sìn. Kò níí-- kò mú ọpọlọ wá tí èèyàn bá fẹ́ sìn, tó wá kọjú sí àwọn tó ó wà níwájú rẹ̀ tó wá sìn sí wọn lára. Ó jẹ́ kí ó, ó, ó, ó, ó, ó, ó jọ mọ bí ẹni tí ọpọlọ rẹ dìnkù torí rẹ ò pé tí ó sì le tàbùkù bá èèyàn gan. Gẹ́gẹ́ bí èèyàn sìn, èèyàn wá sìn sí àwọn tó wà ní àyíká èèyàn lára kò mú ọpọlọ lọ́wọ́. Tí èèyàn bá sìn, èèyàn máa ń sọ pé mo tọrọ gáfárà, excuse me. Nígbà tí èèyàn bá sìn ni, èèyàn sì gbọdọ̀ fi ọwọ́ bo imú tàbí kí èèyàn fi asọ pé ń pé kí èèyàn fi bo imú, kí èèyàn má bá sìn ìkómú tàbí ìtọ́ sí àwọn tó wà ní ẹ̀gbẹ́ èèyàn lára àwọn ọ̀nà tó mú ọpọlọ wá rẹ̀. Sísìn sì jẹ́ ohun tó ṣe pàtàkì. Àwọn tó sì máa ń mú kí èèyàn sìn ni bóyá bí, ẹ́, eruku ìdọ̀tí tó kó sí èèyàn ní agbárí tàbí kí èèyàn ní kàtà. Àwọn nǹkan tí ó máa ń jẹ́ kí èèyàn sìn ni. Tí ó bá sì jẹ́ pé bóyá èèyàn ní kàtà lọ́ èèyàn fi ń sìn, èèyàn ó mọ sìn ní ìgbà kí-- ìgbà sí ìgbà ni torí ó ti ń di àárẹ̀ sí èèyàn lára ni. Ó sì ṣe dáadáa kí èèyàn mójútó. Ọ̀nà tí èèyàn sì máa ń gbà mójútó ni kí èèyàn lo òògùn tàbí kí èèyàn máa fi omi gbóná ba orí mú. Tí èèyàn bá fi omi gbóná ba orí mú, tí èèyàn sì ń fi, ẹ́, rọ́ọ̀bù tí èèyàn fi sí inú mú, kò ní jẹ́ kí imú náà kó dí tàbí kí èèyàn máa sìn ní ìsẹ́jú ìsẹ́jú. Fún ìdí èyí, sísìn bí àárẹ̀ náà ni tó sì máa ń jẹ́ kí orí fọ́ èèyàn. Tí èèyàn bá-- èèyàn sì gbọdọ̀ lo òògùn sí i kí sísìn yìí kó lè lè, kó lè lọ tàbí kó lè mọ ní ìwọ̀nba. Ṣùgbọ́n tó bá jẹ́ pé, ẹ́, àdúgbò tí eruku ti pò ni èèyàn wà, èèyàn ó mọ sìn. Ohun tí èèyàn sì gbọdọ̀ ṣe ní ìgbà tí èèyàn bá sìn ni pé kí èèyàn wá nose mask, kí èèyàn fi bo imú rẹ̀. Èyí ni ò ní jẹ́ kí àwọn ìdọ̀tí yìí kó ní àǹfàní àti máa wọ inú imú èèyàn tàbí inú ọpọlọ èèyàn lọ dé ibi tí yóò lè máa fa sísìn. Àwọn nǹkan yìí ni èèyàn gbọdọ̀ ṣe. Ohun tó bá sì ń fa eruku yìí tí ó bá rí jẹ́ ẹni tí èèyàn lè tún ṣe ni kó lè fi dín wọ eruku yìí. Ikú tí èèyàn fi ní mọ́ sìn ni pé èèyàn ó tún ṣe, èèyàn ó tún àwọn nǹkan yìí ṣe tàbí kí èèyàn gbé àwọn nǹkan tó fa eruku náà kúrò. Ṣùgbọ́n tó bá jẹ́ bí àárẹ̀ ni ó ń fa, ẹ́, sísìn yìí, èèyàn ó gbéyànjú àti lo òògùn lóríṣiríṣi kí sísìn yìí kó lè lọ tàbí kó lè mọ ní ìwọ̀n torí sísìn ó máa ń jẹ́ kí orí fọ́ èèyàn, ó sì máa ń jẹ́ kí, ẹ́, ibà kó tètè mú èèyàn nítorí pé gbogbo ara ni èèyàn máa ń fi ń sìn. Àṣìkò tí èèyàn bá sìn yìí gan, ó lè fa ohun tí èèyàn ó so níbi pé sísìn jẹ́ ohun tó ní agbára tó sì máa ń wá láti inú ọpọlọ tó sì máa ń ṣiṣẹ́ pẹ̀lú gbogbo ìṣàn ara lẹ́ẹ̀kan náà ni. Àṣìkò tí èèyàn bá sìn yìí, gbogbo ìṣàn ara ló máa ń dìde tó jẹ́ pé ó máa ń jẹ́ kí ara èèyàn kó, kó fààtì ní àsìkò yìí. Sísìn ní agbára tó sì jẹ́ pé tí èèyàn bá fi lè rí sísìn kan sìn, èèyàn gbọdọ̀ sọ fún ọlọ́run pé à, mo dúpẹ́, alhamdulillah tàbí kí èèyàn sì sọ fún àwọn tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ pé excuse me. Excuse me yìí jẹ́ ọ̀yẹ́ ohun, ohun wípé à, mo, mo tọrọ gáfárà, mo, ẹ má bínu pé mo da ọ̀rọ̀ rú torí ìgbà mìí sísìn máa ń wá láàárín ọ̀rọ̀. Sísìn sì máa ń wá nígbà tí èèyàn bá dàjókòó. Ìgbà tó bá wá láàárín ọ̀rọ̀, ó ṣe dándán kí èèyàn sọ fún àwọn tí èèyàn bá bá sọ̀rọ̀ yìí pé ẹ má bínu tàbí excuse me, mo tọrọ gáfárà kí wọ́n lè rí èèyàn bí ẹni tó wà responsible tí kì í fi ojú dí èèyàn. Bẹ́ẹ̀ ni, sísìn ṣe, ó ṣe kókó kí èèyàn sìn tí nǹkan bá ṣe èèyàn nínú agbárí, kí èèyàn sìn jáde kí ìdọ̀tí náà kó lè bá jáde. Fún ìdí èyí, sísìn náà wà lára ohun tó ṣe pàtàkì tó sì jẹ́ kí èèyàn mọ sìn ní àsìkò tó bá yẹ kí èèyàn sìn. Bẹ́ẹ̀ ni.

Mo ní orúkọ ìnagijẹ́ o. Orúkọ ìnagijẹ́ mi ni Evergreen. Evergreen túmọ̀ sí ǹ ti ó pẹ́ títí láéláé, ǹ ti kò ní ti, tí kò sì ní bàjẹ́, bó ti lè wù kí ó lè tó, yí ó máa survive ní ààrin líle oun ní. Ǹ ti a mọ̀ sí Evergreen ni, ǹ ti yóò pẹ́ títí láéláé. Àwọ̀ tí ó sì, ẹ́, tí àwọ̀ tí ó bá Evergreen múná sì ni àwọ̀ omi ewé green because green jẹ́ àwọ̀ ewé. Àwọn ewé tí wọ́n sì máa ń ní agbára gidigan bóyá láàrin aṣálẹ̀ ni, ni Evergreen yìí, ni igi Evergreen yìí ti máa ń wù ààrin aṣálẹ̀ ni. Kìí fi gbogbo ara ró mimu ṣùgbọ́n gbogbo ìgbà tí ẹ bá ń rí bóyá ní inú òjò ni o tàbí ní inú ẹrùn, ewé rẹ máa ń green ní gbogbo ìgbà ni. Ìdí nìyi ti afi sọ igi yìí ni Evergreen. Ewé rẹ máa ń green ní gbogbo ìgbà, kò ní ìgbà tó fi ń dawe, kò sì ní ìgbà tí ó fi máa ń kú. Tí bá sepé bóyá àwọn èèyàn náà ń fà á tù, kò kí ń kú fúnra rẹ̀. Ó sì máa ń sustain gbogbo weather, kò sí bí weather ṣe lè burú tó kí í kú, kí í ti, kí í sá, kí í sì rẹ̀. Gbogbo ìgbà ni ó máa fi ń wà, digbídigbí ni. Fún di èyí, ohun tí mo rí rẹ̀ tí èmi náà fi sọ ìnagijẹ́ mi ni Evergreen nítorí pé mo fẹ́ gbé ìgbé ayé ìrọ̀rùn, ìgbé ayé tó jẹ́ pé bó ti lè wù kó lè tó, tí èmi ó ma rí tèmi ṣe, èmi ó ma rọ́ náà gbegbà, èmi ó mọ̀ rí bá ti ṣe. Kí orúkọ yìí kórò mi ní adura tí mo máa ń gbà kí iṣẹ́ mi náà kó sì jẹ́ Evergreen ní gbogbo ibi tí ó bá ń dé. Nítorí pé tí, ẹ́, aṣọ tí a lò tí ó jẹ́ pé ó bá ìgbà mu tí ó sì bá àkókò mu, tó jẹ́ pé ọkùnrin lè lò, obìnrin lè lò nígbàkúgbà, tó sì máa ń pẹ́ tí kì í sá, tí kì í ti. Ẹ̀, ó bá orúkọ mi mu nu àwọn nǹkan tí ó sì wù mí kí n máa gbé jáde rè pẹ̀lú iṣẹ́ mi, nítorí pé èmi bí mo ṣe wà yìí, aránṣọ ni mí. Fún idi èyí, mo fẹ́, mò ń wá, mò ń ṣe àwọn iṣẹ́ lórí bí mo ṣe lè ma se àwọn aṣọ tó jẹ́ wípé yóò ma pẹ́, yóò ma, yóò ma pẹ́ dáadáa tó jẹ́ pé bo jẹ́ hundred years ni wọ́n ó fi lò, yóò sì tún mọ̀ jẹ́ aṣọ tí ó bá ìgbà mu ní gbogbo ìgbà tí kì í sì sá, tí kì í ti, tí kì í tètè bàjẹ́. Nítorí pé orúkọ tí mo fẹ́ fi ṣe lára orúkọ tó ní agbára ni Evergreen tí mo sì fẹ́ kó mọ̀, mo fẹ́ kí gbogbo ayé mọ̀ tí ó sì lù já káàkiri gbogbo ayé. Fún di èyí, Ọlọ́run ṣe fún mi. Ìnagijẹ́ mi ni Evergreen tí mo sì ń ṣiṣẹ́ lórí ní gbogbo ìgbà kí ọ̀nà lè sí fún Evergreen yìí, kí ọ̀nà lè là. Ìnagijẹ́ jẹ́ orúkọ tí, ẹ́, èèyàn máa ń ní lẹ́yìn orúkọ àbísọ̀ tàbí orúkọ tí àwọn èèyàn mọ̀ mọ̀ ni ìnagijẹ́ jẹ́. Ìnagijẹ́ yìí sì ni orúkọ tí àwọn ọ̀rẹ́ tàbí àwọn, àwọn tí ó bá mọ̀ èèyàn, tí wọ́n ò bá mọ̀ èèyàn dele, dele tí wọ́n máa fi ń pè èèyàn. Ìnagijẹ́ jẹ́ orúkọ tí wọ́n máa ń sọ èèyàn bóyá láàrin eré tàbí, ẹ́, ibi tí èèyàn bá ti ń jà tí wọ́n kàn lè fa orúkọ yìí yọ fún èèyàn tí wọ́n sì sọ di ìnagijẹ́ mọ́ èèyàn lára. Ṣùgbọ́n èmi ò jẹ́ kí orúkọ yìí kórí bẹ́ẹ̀. Èmi ni mo wá orúkọ yìí lọ tí mo sì sọra mi ní orúkọ yìí nítorí ìtumọ̀ rẹ̀. Mo fẹ́ gbé ìgbé ayé ìtumọ̀ rẹ̀ kí ọ̀nà lè sí fún mi, kí ọ̀nà lè là fún mi, kí n si lè máa rí tì temi ṣe àti pé kí n lè máa rí iṣẹ́ mi ṣe pẹ̀lú orúkọ yìí ni mo fi sọra mi ní orúkọ ìnagijẹ́ yìí Evergreen ni mo sọ ara mi. Ìnagijẹ́ yìí ni orúkọ tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ mí sí tí wọ́n sì máa fi ń pè mi. Pápá jù lọ, àwọn oníbàárà mi Evergreen ni wọ́n mọ̀ mí sí nítorí pé orúkọ tí mo máa ń fi sí ojú foonu mi ni tí ọ̀pọ̀lọpọ̀ wọn sì máa ń rí, ti wọ́n sì máa fi ń pè mi. Mo wá fẹ́ kí iṣẹ́ mi náà àti, isẹ́, àwọn aṣọ mi kó, kó ro orúkọ yìí, kí orúkọ yìí náà kó sí ro wọn, kó lè tàn káàkiri gbogbo ayé, kí gbogbo ayé mọ̀ mí ní orúkọ yìí, kí orúkọ yìí kó sì já ke jádò àgbo àgbalà ayé, kí ó jẹ́ orúkọ tí ayé mọ̀ tí ọ̀run sì mọ̀. Bẹ́ẹ̀ ni, ara àwọn nǹkan yìí ni nǹkan tí mo fẹ́ kí orúkọ yìí, ìnagijẹ́ yìí kó ṣe fún mi tí mo sì mọ̀ pé yóò ṣe. Tèmi náà sì ṣiṣẹ́ tọ̀ ní gbogbo ìgbà.